Gbogbo èrò iṣẹ́, kí lorúkọ ẹ? Orúkọ mi ni Adélékè. Ọlọ́run mi, a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Agba, ẹ ṣé gan. Fún mi ní kọ́kọ́rọ́, fún mi ní oúnjẹ. N ò lọ sí asìbitì.